Rárá, kò ṣeé sọ pé mo fẹ́ràn ijiyàn. Ohun tí mo fẹ́ràn jù ni ìjíròrò tó dá lórí ìbáṣepọ̀ àti ìbọ̀wọ̀ fún ara ẹni. Mo gbàgbọ́ pé jiyàn ti kún fún ìbínú tàbí ìfarapa. Kì í yanjú ìṣòro, ó sábà máa ń fa ìbànújẹ́ àti ìyàpá ṣii. Nígbà tí àríyànjiyàn bá wáyé, mo máa ń gbìyànjú láti gbọ́ ọ̀rọ̀ ẹni kejì dáadáa kí n sì ṣàlàyé tiẹ̀ lọ́nà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Fún mi, ohun pàtàkì ni lílòye ara wa ju lílo agbára tàbí lílo ohun gíga lọ. Mo tún gbàgbọ́ pé nípasẹ̀ ìbánisọ̀rọ̀ rere, a lè rí ojútùú tí yóò jẹ́ kí àǹfààní fún gbogbo wa. Ní ṣọ̀kí, mi ò fẹ́ràn jiyàn, ṣùgbọ́n mo ṣísílẹ̀ fún ìjíròrò tí tó ní ìmọ̀lára, ìtẹ́lọ́rùn àti àlàáfíà torí pé ìbáṣepọ̀ rere ló ṣe pàtàkì jùlọ fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, ṣùgbọ́n mo máa ń ṣe é pẹ̀lú ìmúlò́lùfẹ́ àti ìmọra tó péye. Kí n tó bẹ̀rẹ̀ sí máa mu ohunkóhun, mo máa ń wo ipò ìlera mi, iṣẹ́ tí mò ń ṣe àti ohun tí ara mi nílò gan-an. Fún àpẹẹrẹ, bí mo bá ń ṣiṣẹ́ takuntakun tàbí ṣe eré ìdárayá lọ́pọ̀, mo lè mu fáítámì B tàbí ẹ̀rọ ìlera tí yóò ran mi lọ́wọ́ láti tún agbára mi ṣe. Síbẹ̀, mi ò gbà pé ẹ̀rọ ìlera yẹ kí ó rọ́pò oúnjẹ tó dáa. Mo gbàgbọ́ pé jíjẹ oúnjẹ àdáyébá, mímu omi tó pọ̀ àti ìsinmi dáadáa ni ìpìlẹ̀ ìlera rere. Mo tún máa ń ṣàgùn fún mímu ẹ̀rọ ìlera ju ayé lọ torí pé ohun gbogbo tí ó pọ̀ jù lè ní búburú. Nísọ̀kí, mo máa ń lo ẹ̀rọ ìlera gẹ́gẹ́ bí ìtìlẹ́yìn kì í ṣe gẹ́gẹ́ bí ohun pàtàkì jùlọ nínú ìlera mi.

Nípa bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ètò àyẹ̀wò ohun tí a nílò gangan. Mo máa ń kọ́kọ́ ṣàyẹ̀wò iye àti irú ohun èlò tí a nílò kí má bàá jẹ́ láti rà ju bó ṣe yẹ lọ tàbí kí ǹkan kan má bàá kú. Lẹ́yìn èyí, mo máa ń wá àwọn olùpèsè tó dájú, mo sì máa ń fi àkókò ṣe àfìwéránsẹ́ owó tàbí àǹfààní kí n lè rí ohun tó dára jù lọ ní owó tó bojumu. Mo tún ka ìdíyelée àkókò àti dídára sí, torí pé ìpèsè tóo pé kò kan jẹ́ pé ohun èlò dé, ṣùgbọ́n pé wọ́n dé ní àsìkò tí a nílò wọn, tí wọ́n sì dára. Nígbà mí, mo máa ń ṣiṣẹ́pọ̀ pẹ̀lú àwọn mi kí a lè pinnu papọ̀ ohun tí ó dára jù lọ fún iṣẹ́ tàbí àjọṣe wa. Ní sòkí, mo rí ìpèsè ohun èlò gẹ́gẹ́ bí iṣẹ́ tó nílò ìmúlò ọpọlọ, ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn olùpèsè.

Rárá, kò tíì pẹ́ tí mo fi lè sọ pé mo ní nọ́mbà orílẹ̀-èdè, ṣùgbọ́n mo mọ̀ pé ó ṣe pàtàkì gan-an. Nọ́mbà orílẹ̀-èdè jẹ́ ohun tó jẹ́ kí ìdánimọ̀ ènìyàn rọrùn bóyá fún ìjọba, ilé ìfowópamọ́ tàbí àwọn iṣẹ́ míì tó ṣe pàtàkì. Ó tún ran ni lọ́wọ́ láti rí ìrànlọ́wọ́ àti àǹfààní tí ìjọba ń pèsè. Mo ti ń gbèrò láti forúkọ sílẹ̀ torí mo lóye pé ó ní ọjọ́ iwájú. Ó lè jẹ́ dandan fún ọ̀pọ̀lọpọ̀ ohun bí i iṣẹ́, ìrìn-àjò tàbí ìforúkọsílẹ̀ kan. Ní ìwòye mi, níní nọ́mbà orílẹ̀ èdè kì í ṣe nǹkan fún òfin nìkan, ṣùgbọ́n ó tún fi hàn pé ènìyàn jẹ́ pàtàkì kan nínú ìṣètò orílẹ̀-èdè rẹ̀. Nítorí náà, ó jẹ́ ohun tí mò ń wò lọ́kàn pẹ̀lú ìmúrasílẹ̀ àti ìtẹ́lọ́rùn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rin àtẹ̀gùn, pàápàá jùlọ nígbà tí mo bá ń lọ sí ibi gíga. Ó ń jẹ́ kí ìrìnàjò rọrùn, kò sì gba àkókò púpọ̀. Dípo kí n rẹ ara mi ní gigun pẹ̀tẹ́ẹ̀sì, àtẹ̀gùn máa ń jẹ́ kí n dé ibi tí mò ń lọ ní kíákíá, pàápàá níbi iṣẹ́ tàbí ilé gíga. Síbẹ̀, mo tún mọ̀ pé rínrin pẹ̀tẹ́ẹ̀sì dára fún ìlera ara. Nítorí náà, nígbà mí bí kò bá sí yàrá tàbí ìrẹ̀wẹ̀sì, mo lè yan pẹ̀tẹ́ẹ̀sì. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, àtẹ̀gùn ń fún mi ní ìtùnú àti àbò, pàápàá tí mo bá ń ru ẹrù tàbí tí ara mi kò bá yá. Ní ṣokí, mo fẹ́ràn láti máa rin àtẹ̀gùn torí ìrọ̀rùn àti ìyára rẹ̀, ṣùgbọ́n mo tún mọ̀ bí mo ṣe lè dín lílò rẹ̀ kù nígbà tí mo bá ti fẹ́ lo ara mi dáradára.

Bẹ́ẹ̀ni, nígbà mí mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Ó máa ń dá lórí àyíká àti ìhùwàsí ẹni tí mo bá pàdé. Bí mo bá rí ẹni tí ó ṣiṣẹ́, tí ó sì hàn gbangba pẹ̀lú ó fẹ́ bá ẹlòmíì sọ̀rọ̀, mo lè bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ kékeré bí i kí n kí wọn tàbí kí n sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká yẹn. Síbẹ̀, mo tún mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn fẹ́ ìdákẹ́jẹ́ẹ́ nínú ẹ̀rọ ìgbésókè, pàápàá lẹ́yìn ọjọ́ iṣẹ́ gígùn. Nítorí náà, mo máa ń bọ̀wọ̀ fún ààyè ara ẹni wọn fún mi. Ohun pàtàkì ni ìbáṣepọ̀ pẹ̀lú ìbọ̀wọ̀ kí ìbánisọ̀rọ̀ má bà á jẹ́ ìtùnú ẹni kejì. Ní sókí, mo ṣísílẹ̀ fún ìbánisọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, ṣùgbọ́n mo ń ṣe é pẹ̀lú ìmọ̀lára àti ìtẹ́lọ́rùn.

Bẹ́ẹ̀ni, nígbà mii mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn torí mo rí pé ó ṣe pàtàkì gan fún ìlera ọkàn àti ti ara. Nígbà tí ìròyìn, iṣẹ́ tàbí ìṣòro ayé bá pọ̀ sí i, mo máa ń ya àkókò díẹ̀ sílẹ̀ láti dákẹ́, láti mi ìjìnlẹ̀ kí n sì tún èrò mi ṣe. Ìsọdọ̀tun ọkàn ń ràn mí lọ́wọ́ láti dín ìbànújẹ́ kù kí n sì rí ìtùnú nínú ara mi. Mo lè ṣe é nípasẹ̀ ìmí ìjìnlẹ̀, ìgbàdúrà tàbí kí n kan jókòó ní ibi tí ó dákẹ́ kí n ròyìn ara mi, kí n ṣe é pẹ̀lú. Mo n se mo ń ṣe é lójoojúmọ́ ṣùgbọ́n mo máa ń lo ó nígbà tí mo bá rí pé ọkàn mi ń rẹ̀ tàbí tí mo nílò ìtúnṣe lára. Ní sókí, ìsọdọ̀tun ọkàn jẹ́ ọ̀kan tó rọrùn fún mi láti ṣàkóso ìmọ̀lára mi kí n sì dojúkọ ìgbésí ayé mi pẹ̀lú ìtùnú àti ìmọ̀lára rere.

Tábìlì iṣẹ́ mi máa ń wà ní mímọ́, títọ́, àti títọ́ ká sí iṣẹ́. Mo fẹ́ kí gbogbo nǹkan wà níbi tí mo ti lè rí wọn tó rọrùn torí èyí ń ràn mí lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa láìda ara mi rú. Lórí tábìlì mi, kọ̀npútà tàbí kọ̀npútà alágbéká máa ń wà ní àárín pẹ̀lú ìwé kíkọ́ àti kàlẹ́ńdà kékeré láti kọ àwọn iṣẹ́ pàtàkì tí mo gbọ́dọ̀ ṣe. Mo tún máa ń ní kọ́kọ́rọ́, kálámù àti ìwé àkọsílẹ̀ díẹ̀ tí mo máa ń lò lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n mi ò fẹ́ kí tábìlì mi kún jù torí ìdàrúdàpọ̀ lè dín ìfarabalẹ̀ kù. Nígbà mi, mo lè fi ohun kékeré kan tí ó ń fún mi ní ìtùnú sí i bí àwòrán kékeré tàbí ọ̀gbìn kékeré. Ní ṣóòkì, tábìlì iṣẹ́ mi ń fi hàn pé mo fẹ́ ètò ìmúlò ọ̀pọ̀lọpọ̀ àti àyíká tó ń ràn mí lọ́wọ́ láti dojú kọ iṣẹ́ mi dáadáa.

Nípa ti pizza, mo fẹ́ràn ohun gbogbo tó dà ọ́ sí, ṣùgbọ́n àwọn kan lè pọ̀ ju àwọn kan lọ. Bí i tòmátì àti wàràkàsí wọ́n jẹ́ ìpínlẹ̀ torí pé wọ́n ń fún pizza ní adùn, pé wọ́n ń béle àti ìrọ̀rùn tó dà. Ẹran bí i ẹran díndín, ẹran ọ̀sìn tàbí chicken ó ń fún mi ní ìtẹ́lọ́rùn àti adùn tó jinlẹ̀. Ẹ̀fọ́ bí i ata ilẹ̀, àlùbọ́sà àti spinach wọ́n ń mú ìlera pọ̀ sí i, ó sì ń jẹ́ kí ó tutù dáadáa. Oríṣiríṣi àwọn toppings bí i osùn, olifi àti ata gígún wọ́n ń jẹ́ kí ó dára sí i, ó sì ń jẹ́ kí ó wúlò láti jẹ pẹ̀lú ọ̀rẹ́ tàbí ẹbí. Ní sókí, mo fẹ́ràn pizza tí ó ní ìdápọ̀ tó péye, wàràkàsí tó rọrùn, ẹran tó dùn àti ẹ̀fọ́ tó tutù torí pé wọ́n ń fún mi ní ìtẹ́lọ́rùn tó péye ní gbogbo ìgbé ayé mi.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí agọ́ rí, ó sì jẹ́ ìriri tó dára gan-an fún mi. Nígbà tí mo wà níbẹ̀, mo rí ìtura àti àyíká tó dára, ó sì jẹ́ ààyè tí mo ti lè sinmi, rìn díẹ̀, àti gbádùn ìmọ̀lára ìsinmi. Mo tún ní àǹfààní láti bá àwọn ènìyàn tuntun sọ̀rọ̀ kí n sì kọ́ ẹ̀kọ́ tuntun nípa ibi náà àti ohun tí ó wà níbẹ̀. Ìrìnàjò yìí tún ràn mí lọ́wọ́ láti tu ara mi, láti tu ara mi sílẹ̀ kí n sì gbádùn ìrìnàjò pẹ̀lú ìmọ̀lára rere. Ní sókí, lílọ sí Àgọ́ rí jẹ́ àwọn ìrírí tó dára fún ìlera, ìsinmi, àti ìtẹ́lọ́rùn lọ́pọ̀lọpọ̀. Ó sì jẹ́ àyípadà rere sí ìgbésí ayé ojoojúmọ́ mi.

Nípa gíga tí mo ga, mo lè sọ pé mo ga ti ó yẹ fún ara mi, ṣùgbọ́n gíga kì í ṣe ohun pàtàkì jùlọ fún mi nínú ìgbésí ayé mi. Ohun tí mò ń dojú kọ jùlọ ni bí mo ṣe ń lo ara mi dáadáa, ìlera mi àti ìfarabalẹ̀ mi ní gbogbo ọ̀nà. Mo gbà pé kì í ṣe pé gíga ṣe àfihàn ìlera tàbí ìmúlòye, ṣùgbọ́n pé bí a ṣe ń tọ́jú ara wa, ṣe eré ìdárayá àti jẹ oúnjẹ tó dára ni ó yẹ. Mo máa ń mú kí ìlera pẹ̀lú ìtẹ́lọ́rùn. Mo tún mọ̀ pé gíga lè ní àǹfààní ní àwùjọ kan, bí ó ṣe máa ń jẹ́ kí ènìyàn rọrùn láti ríni tàbí kí ó wúlò fún iṣẹ́ kan. Ṣùgbọ́n fún mi, ìlera, ìfarabalẹ̀ àti ìmọ̀lára rere ni ohun ti ó ṣe pàtàkì jùlọ. Nitori naa, mo maa n lo giga mi gege bi ohun itelorun fun ara mi, ki n si fi oju ko gbogbo afi owo ko, tabi ije pade adanida torí pé ohun pàtàkì jùlọ ni bá ṣe ń tọ́jú ara wa dáadáa.

Ní ti ice cream, mo ní adùn tí mo fẹ́ràn gan ni, torí pé ó ń fún mi ní ìtẹ́lọ́rùn lẹ́nu àti ọkàn. Àkọ́kọ́ ni chocolate, torí ó ní adùn ìjìnlẹ̀, ó sì rọrùn láti jẹ ní gbogbo ìgbà. Mo tún fẹ́ vanilla, torí pé ó pẹlẹbẹ, ó sì dára láti darapọ̀ pẹ̀lú gbogbo ohun mi. Ó sì jẹ́ pé ó lè jẹ́ àǹfààní fún gbogbo àkókò. Mo tún fẹ́ strawberry, torí pé ó tutù, ó sì ní adùn èso gidi tó ń fún mi ní ìrírí pípé. Ó sì ń jẹ́ kí èrò mi dájú. Adùn miran tí mo tún fẹ́ràn ni cookies àti cream, nítorí pé ó ní ìdàpọ̀ wàràkàsí àti bisikíìtì tí ó mú ìtẹ́lọ́rùn pọ̀ sí i, tí ó sì ń jẹ́ kó dùn gan ní gbogbo ìgbé ayé. Kò sí ìpinnu kankan pé mo tún fẹ́ràn mint chocolate, torí pé ó tutù. Ó sì ní ìfaradà adùn tó dára fún gbogbo ìgbà, pàápàá nígbà tí mo bá fẹ́ ohunkóhun tó tutù lẹ́nu.

Nípa bí mo ṣe máa ń wo ojú ìbòjú lójoojúmọ́, mo lè sọ pé ó máa ń dá lórí iṣẹ́ àti àkókò tí mo ní. Ni ọjọ́ ìṣẹ́, mo lè lo wákàtí díẹ̀ sí méjì tàbí mẹ́ta láti wo kọ̀ǹpútà tàbí fóònù fún iṣẹ́. Ṣùgbọ́n, mo máa ń dá ara mi láàárín ìṣẹ́jú díẹ̀ kí n lè sinmi ojú àti ọpọlọ mi. Lẹ́yìn iṣẹ́, mo lè lo àkókò díẹ̀ sí bí i wákàtí kan tàbí méjì láti wo ìròyìn, àwòrán tàbí àwọn ohun ìdárayá. Síbẹ̀, mo máa ń gbìyànjú láti máa, láti má se fi ojú mi pamọ́ sí ìbòjú púpọ̀ torí pé ó lè fa ìrẹ̀wẹ̀sì àti ìfarapa ojú. Ní sókí, mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́, ṣùgbọ́n mo máa ń ṣe pẹ̀lú ìmúlòlúfẹ́ ojú àti ìtẹ́lọ́rùn ọpọlọ kí ń má bà á jẹ ìlera mi.

Mo lè sọ pé ìtẹ̀síwájú ọjà tuntun sábà máa ń dá lórí ìmúlò ọjọ́ ìṣe, àtẹ̀jáde àti ìmúlò àwọn olùpèsè. Nígbà mìíràn, àwọn ilé iṣẹ́ máa ń ṣètò ọjọ́ kan tó dájú láti ríi dájú pé ohun gbogbo tí wọ́n ṣètò pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ àti ìdánilójú pé ọjà náà yóò dára. Mo tún mọ̀ pé nígbà mìíràn, ọjà tuntun lè dá lórí ayẹyẹ ìkọ̀kọ̀, ìtẹ̀jáde kékeré tàbí pẹ̀lú ìpolówó àgbéléwò ṣáájú kí ó tó wá sí ọ̀dọ̀ gbogbo àwọn ènìyàn. Fún mi, ohun pàtàkì ni pé nígbà tí ọjà tuntun bá jáde, ó yẹ kí ó wúlò, kí ó dára, kí ó sì péye fún gbogbo olùrà. Ní sókí, mo máa ń tọ́jú ìtẹ̀síwájú ọjà tuntun, mo sì máa ń tẹ̀síwájú sí i nígbà tí a bá mọ̀ pé ọjà tó dájú, tó péye, tó sì ṣe pàtàkì fún àfihàn rere àti ìtẹ́lọ́rùn àwọn oníbàárà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́ ṣùgbọ́n kì í ṣe pé mò ń ṣe é lójú gbogbo ènìyàn. Ohun tí mo máa ń ṣe ni pé mò máa ń ṣàyẹ̀wò bó ṣe dáa, bó ṣe mọ́ tàbí bí ó ṣe ní ìtẹ́lọ́rùn fún iṣẹ́. Aṣọ àkàyọrí dájú pé ó fi hàn ìbáṣepọ̀, ìtẹ́lọ́rùn àti ìfarabalẹ̀ sí iṣẹ́ torí pé ó jẹ́ apá kan nínú bí a ṣe ń fi ara wa hàn ní ibiṣẹ́. Mo tún mọ̀ pé aṣọ àkàyè orí ní ibiṣẹ́ kì í ṣe fún ẹwà nìkan ṣùgbọ́n fún ìbáṣepọ̀ rere, àfihàn ìmọ̀lára, ọ̀jọ̀gbọ́n àti ìtẹ́lọ́rùn ara ẹni. Ní sókí, mo máa ń wọ aṣọ àkàyọrí láti fi hàn pé mo ní ìbáṣepọ̀ pẹ̀lú iṣẹ́ àti àwọn ẹlẹgbẹ́ mi tí ó sì ń fún mi ní ìtẹ́lọ́rùn ní gbogbo ọjọ́ iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, ṣùgbọ́n ó máa ń dá lé lórí ìdí àti ẹni tí lẹ́tà náà jẹ́ fún. Bí ó bá jẹ́ lẹ́tà iṣẹ́, mo máa ń kọ ọ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn, ìmọ̀lára ọ̀jọ̀gbọ́n àti ìtẹ́wọ́gbà. Mo máa ń ṣàlàyé ohun tí mo fẹ́ sọ dáadáa, kí ọ̀rọ̀ náà lè dájú pé ẹni tí ó gbà á yóò lóye ìtẹ̀síwájú àti ìdí tó fi kọ lẹ́tà náà. Bí ó bá jẹ́ lẹ́tà ara ẹni tàbí ìbáṣepọ̀, mo máa ń kọ ọ́ pẹ̀lú ìmọ̀lára ọ̀rẹ́ àti ìbáṣepọ̀ rere, kí ó sì jẹ́ kó rọrùn fún ẹni kejì láti gbà á àti láti mọ ohun tí mò ń sọ. Ní sokí, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn pẹ̀lú ìmọ̀lára, ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ rere, torí pé lẹ́tà tó dáa máa ń jẹ́ ìbáṣepọ̀ tó péye ṣẹlẹ̀.

Nípa irú etígbọ̀ tí mo máa ń lò, mo lè sọ pé mo máa ń lò etígbọ̀ tí ó rọrùn, tó dára àti tó ṣeé gbẹ́kẹ̀lé. Mo máa ń yan etígbọ̀ tí ó ní dídán tó péye, ìdákẹ́jẹ́ nígbàtí mo bá ń gbọ́ ohùn tàbí tó lè jẹ́ kó rọrùn fún mi láti fojú kó ohun tí kò ṣe pàtàkì. Mo tún mọ̀ pé etígbọ̀ tó dájú pé ó yẹ kí ó jẹ́ tó tutù, kò ní ìfarapa àti kó lè fún mi ní ìfarabalẹ̀ tó péye nígbàtí mo bá ń lo o rẹme fún iṣẹ́ tàbí ìdárayá. Nísokí etígbọ̀ tí mo máa ń lò jẹ́ ìrọ̀rùn, ìdákẹ́jẹ́ àti ìrọ̀rùn fún fífi ara mi ṣètò torí pé ó ṣe pàtàkì fún mi láti gbọ́ dáadáa àti láti dojúkọ ohun tí mo fẹ́ gbọ́ ní àkókò tó yẹ.

Bẹ́ẹ̀ni, etí mi dára, mo máa ń tọ́jú rẹ̀ dáadáa torí pé etí jẹ́ pàtàkì fún gbogbo ohun, ìbánisọ̀rọ̀ àti ìmọ̀lára àyíká. Mo gbìyànjú láti yàgò fún ohun tó lè ba etí jẹ́ bíi ìró tó pọ̀, mímu ohun tó gbóná jù tàbí fífi etí sínú omi pẹ̀lú ìgbà tó pẹ́ jù. Mo tún mọ̀ pé etí dára, ó ń jẹ́ kí n lè gbọ́ ohùn dáadáa láti ṣe àkíyèsí àwọn ohun tó wà ní àyíká mi àti láti fi hàn pé mo ní ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn ènìyàn. Ní sókí, mo máa ń tọ́jú etí mi kí ó lè dára tó sì lè ṣeéṣe rere dáadáa ní gbogbo ìgbé ayé mi.

Bí mo ṣe máa ń lo àkókò nígbà tí mo bá wà nínú ìlà, mo lè sọ pé mo máa ń lo àkókò pẹ̀lú ìmọ̀lára, ìfarabalẹ̀ àti ìtẹ́lọ́rùn. Nígbà tí mo bá wà nínú ìlà, mo máa ń gbìyànjú láti kọ́kọ́ ṣàkóso ara mi kí n sì fi ìwọ̀n àti ìfarabalẹ̀ hàn tí àwọn ẹni tó wà lẹ́yìn mi tàbí lẹ́gbẹ̀ẹ́ mi lè rí pé mò ń lo àkókò dáadáa. Mo tún mọ̀ pé lílo àkókò dájú pé ó ṣe pàtàkì fún ààbò, ìtẹ́lọ́rùn ènìyàn àti ìṣètò ìlà tó péye. Nítorí náà, mo máa ń rí pé mò ń máa ń tẹ̀síwájú ní ìlà láì da ẹlòmíirú. Mo sì máa ń lo ìwọ̀n gíga tó yẹ láti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè lòó dáadáa. Nísokí, mo máa ń lo àkókò nínú ìlà pẹ̀lú ìmọ̀lára, ìbáṣepọ̀ rere àti ìtẹ́lọ́rùn gbogbo ènìyàn torí pé ó ṣe pàtàkì fún àṣà, ààbò àti ìrìnàjò tó rọrùn fún gbogbo wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń rọrùn nígbà tí mo bá ń sùn, ṣùgbọ́n ó máa ń dá lé lórí ọjọ́ tí mo ní, bí ara mi ṣe ń rí àti àyíká tí mo wà. Nígbà tí mo bá ní ìsinmi tó péye, àyíká tó dákẹ́ àti ibi tí kò ní ìdààmú, mo máa ń sùn dáadáa mo sì máa ń rọrùn láti pe ọ̀pọ̀lọpọ̀ àti ara mi sí ìsinmi. Síbẹ̀, mo tún mọ̀ pé ọ̀nà ìsinmi tó dáa máa ń ràn mí lọ́wọ́ láti rọrùn sí i, bíi mímu omi tó pọ̀, jíjẹ oúnjẹ tó tó àti yíya ara mi kúrò nínú ìmọ̀lára ìdààmú ṣáájú sísun. Ní sókí, mo rọrùn nígbà tí mo bá ń sùn torí pé mo máa ń tọ́jú ara mi dáadáa, mo sì máa ń lo àyíká tó dára fún ìsinmi tó péye kí ara mi àti ọpọlọ mi lè tún ara wọn ṣe ní gbogbo alẹ́.

Bí mo ṣe máa ń ṣètò àwọn íimeèlì mi, mo lè sọ pé mo máa ń ṣètò wọn dáadáa pẹ̀lú ọ̀nà tó rọrùn àti ìdánilẹ́kọ̀ọ́. Àkọ́kọ́ mo máa ń ya àwọn íimeèlì yìí sí ẹ̀ka gẹ́gẹ́ bí ìdí wọn, iṣẹ́ wọn, ara ẹni tàbí ìròyìn. Ìyẹn ń jẹ́ kí ń máa lè rí ohun tí mo nílò lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé kò ní dàrú, kò sì ní fa ìdákẹ́jẹ́. Mo tún máa ń ṣàkóso àkọ́kọ́ fún ìdánilẹ́kọ̀ọ́ wọn kí wọ́n lè ṣe pàtàkì jùlọ ṣáájú kí n sì fèsì sí wọn ní àkókò tó yẹ. Ní sókí, mo máa ń ṣètò àwọn íimeèlì mi nípa pípín wọn sí ẹ̀ka, fífi àkókò fún fífèsì àti fífi ààyè tó yẹ fún ìdákẹ́jẹ́. Ìdí ni pé ṣíṣe báyìí máa ń ràn mí lọ́wọ́ láti ṣàkóso iṣẹ́ mi dáadáa àti láti má bà á jẹ́ àkókò mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rin òkè gan ni. Rírin òkè máa ń fún mi ní ìtura ọkàn àti ìlera ara torí pé ó n mú kí ara mi ṣiṣẹ́, ó sì ń fún mi ní agbára àti ìmọ̀lára rere. Nígbà tí mo bá rin òkè, mo máa ń gbádùn afẹ́fẹ́ tútù, ìwo òkè àti ìṣẹ̀dá. Ó sì máa ń jẹ́ kí ìròyìn mi dà àti ọpọlọ mi tutù dáadáa. Mo tún mọ̀ pé rírin òkè jẹ́ ìdárayá tó dáa torí pé ó ń kọ ara mi láti ní ìfarabalẹ̀. Ṣùgbọ́n kò ṣe kankan jẹ́ ìdárayá tó kún fún ìlera ara nìkan, ó tún fún mi ní ìsinmi ọ̀pọ̀lọpọ̀ àti ìmọ̀lára ìtẹ́lọ́rùn. Ní sókí, rírin òkè jẹ́ ohun tí mo máa ń gbádùn pẹ̀lú ìmọ̀lára, ìlera àti ìtẹ́lọ́rùn ọ̀pọ̀lọpọ̀. Ó sì jẹ́ àǹfààní fún mi ní gbogbo ọ̀nà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ní ìgbà tí mo bá ń ṣe é, mo máa ń gbìyànjú láti sọ ara mi di ìwọ̀n, tọ́jú ìbáṣepọ̀, àti rí rí i pé kò sí ìfarapa. Ọ̀nà pàtàkì ni pé mo máa ń dojúkọ ibi tí mo ń lọ, títo ìwọ̀n ara àti fífi ìmọ̀lára ìdákẹ́ jẹ́ hàn kí ìbáṣepọ̀ náà leè rí ìtẹ́lọ́rùn fún gbogbo eni tí ó wà níbẹ̀. Mo tún mọ̀ pé dá ọkọ̀ dúró ní ìdojúkojú kì ń ṣe pé ó jẹ́ agbára tàbí iṣẹ́ kankan ní nìkan, ṣùgbọ́n pé ó ń ràn mí lọ́wọ́ láti tọ́jú ìbáṣepọ̀, fi ìbọ̀wọ̀ hàn, àti dá ìlérí ara àti ọpọlọ mi dúró. Ní sókí, mo máa ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú pẹ̀lú ìfarabalẹ̀, ìtẹ́lọ́rùn àti ìmọ̀lára rere torí pé ó ṣe pàtàkì fún ìbáṣepọ̀ tó péye àti ààbò gbogbo ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò torí pé ó ṣe pàtàkì gan fún ààbò àti ìmúlòlùfẹ́ ara. Nígbà tí òjò bá ń rọ̀, mo máa ń lo àgbàlá òjò kí ara mi má bàa rọ̀, kí aṣọ mi má bàa tutù àti kí n lè lọ sí ibi tí mo fẹ lọ láìní ìṣòro. Mo tún mọ̀ pé àgbàlá òjò kìí ṣe fún ìtura nìkan ṣùgbọ́n fún ìlera, ààbò àti ìmọ̀lára ìtẹ́lọ́rùn. Ní sọ́kí, ní gbogbo ìgbà tí mo bá mọ̀ pé òjò ń rọ̀ tàbí pé ìmọ́lẹ̀ ojú ọjọ́ kò péye, mo máa ń gbé àgbàlá mi kí n lè dá ara mi dúró dáadáa kí ó sì jẹ́ pé mo mọ̀ wọ́n ní ìtẹ́lọ́rùn àti ààbò ní gbogbo ìrìnàjò mi.